Sọ fún wa nípa oúnjẹ àkọ́kọ́ ìkórè, àwọn èrò díẹ̀ láti bèrè, ìgbà tí ó dé, ohun tí a n ṣe, ohun tí ó kọjú, ohun tí ó kọjú, mákà ìbéèrè àti àwọn ìwé sòke ìtọ́sọ́nà, nípa oúnjẹ àkọ́kọ́ ìkórè, olé jẹ́ àwọn oríṣiríṣi èrò tí ènìyàn lè gbà tí ènìyàn sì lè rí ni órí rẹ̀ nígbà tí ènìyàn bá fẹ́ se oúnjẹ. Àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ tí máa ń kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jọ sí ojúbọ nínú àwùjọ. Bí pé kíni oúnjẹ yìí, ó jẹ́ ohun tí wọ́n máa ń pa odindi màálù fún nítorí pé kíni wọ́n fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n jẹunú ibẹ̀, nítorí pé kíni kó ṣe ìyẹn kó ṣe ara ilé nìkan ló ṣe fún, ó ń ṣe fún gbogbo àwọn aládùúgbò ní iru àwọn oúnjẹ àkọ́kọ́ yìí. Ohun ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò sì máa jẹ nínú rẹ̀ tí wọ́n sì máa ṣètò rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Pápá jú lọ, àwọn eleyìí jẹ́ ọ̀nà àti ohun tí a ń gbà láti sè, iru àwọn eré a ó lọ wá adògán àti àwọn ìkòkò ńlá tí a ó gbéka ina, a ó dà mí sí i, a o sì tẹ gbogbo owurọ̀ àwọn ìrẹsì tí a bá fẹ́ sè, a ó dàá sí orí iná boya bí abo àpò. Àwọn yìí jẹ́ iru èyí tó máa ń tò gbogbo wọn tí ó sì ń ánfàní oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iru àwọn oríṣiríṣi nkan wọ̀nyí, oun na ni ẹni ti okoko je iru àwọn oúnjẹ yi, iru ẹni ti okoko towo oun na ni ẹni ti o se àti ẹni tibo se to oúnjẹ yìí. Olé jẹ́ ohun tí wọ́n máa kọ́kọ́ sè nígbà náà lọ ohun, ní ìgbà àkọ́kọ́ tí ènìyàn bá kọ́kọ́ fẹ́ jẹ ru àwọn oúnjẹ yìí. Àwọn oríṣiríṣi ohun sì ló wà nípa àwọn oúnjẹ yìí látara pé kíni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni máa mọ tí wọ́n ti ṣe ń ṣètò rẹ̀. Àwọn èlomiran wọ́n lè para pọ́n pé a, ẹ jẹ́ ká ṣe ètò iru àwọn nǹkan yìí látara pé kíni ó jẹ́ ohun tí yóò ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀ tí ènìyàn yóò sì máa ka oríṣiríṣi àwọn àpẹẹrẹ yìí àti ohun tó tọ́ àti ohun tó yẹ ní àkókò tí ènìyàn sì lè mọ ohun tí a máa gbà láti sè nígbà tí ó bá sì ṣètò rẹ̀. Onikaluku ènìyàn tí ó bá mu abọ́ wá, ohun náà ni a máa ń fún nínú oúnjẹ yìí láti jẹ nínú rẹ̀ látara pé kíni oríṣiríṣi nǹkan wọ̀nyí ó jẹ́ ohun tí wọ́n máa sè lẹ́yìn náà tí ènìyàn yóò sì máa jẹ àǹfààní rẹ̀ lẹ́yìn tí ó bá rí ohun dáradára jẹ ní inú rẹ̀.

Báwo ni o ṣe ń tọ́jú ìlera rẹ? Àwọn ìbéèrè la ti béèrè. Ohun tí ò ń ṣe lójoojúmọ́, ohun tí ó nira, ohun tí ó ń rán ẹ létí. Máa ka ìbéèrè àti àwọn wọ̀nyí sókè, ìtọ́sọ́nà ni wọ́n. Tí ènìyàn bá máa ṣe ìtọ́jú ìlera ara rẹ̀, pàápàá jùlọ, wọ́n ní ìlera lọrọ̀, òun ló ṣe ṣe pàtàkì jùlọ kí ènìyàn ṣe ń mọ. Àkokò tí òun jẹ́ sì máa ṣe ìlera yíì, nítorí pé kíni, tí ìwọ bá tọ́jú ìlera ara rẹ, ara rẹ yóò jí pépé, ìwọ yóò sì ní àǹfààní láti máa ṣiṣẹ́, oó ní agbára. Ṣùgbọ́n tí ìwọ ò bá tọ́jú ìlera yìí, yóò máa fa àìsàn àti oríṣìíríṣìí sí ẹ ní ara gan-an kí àìsàn tó dé, ní ó ṣe ṣe pàtàkì ní ojoojúmọ́. Omi jẹ́ lára nǹkan tí ó yẹ kénìyàn máa mu, torí pé kíni, omi jẹ́ oríṣìíríṣìí ìlera ní ara rẹ, ó sì máa ń ṣe oríṣìíríṣìí ètò nínú àgọ́ ara rẹ. Àwọn dókítà sì ti jẹ́ kó yé wa ńpé omi ó jẹ́ lára òògùn tó ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá ènìyàn láti máa mú oríṣìíríṣìí ohun sì ló nira. Àwọn ènìyàn láti máa gbàgbé ẹ̀, ṣàbẹ̀wọ̀ láti máa lo òògùn, ó jẹ́ ohun tí ó máa ń ní àfúnú lọ́pọ̀lọ́pọ̀ tí kò sì jẹ́ kó máa rí bẹ́ẹ̀, ẹni tí ó sì máa rán ní ohun tí wọn pa kí lọ máa ṣe ìtọ́jú ìlera mìíràn ní gbóòórùn àti ìlera mìíràn. Nígbẹ́kíni èyí jẹ́ ohun tí èmi náà mọ̀ pé ó máa ń ṣe àǹfààní lọ́pọ̀lọ́pọ̀ fún ènìyàn ni láti mú ẹ̀mí dúdú àti àlàáfíà lè jẹ́ ohun tí ó yẹ kó tó. Lẹ́yìn náà tí nǹkan bá ti ń ṣènìyàn nínú àgọ́ ara rẹ̀. Ó di dandan kí ó lọ rí dókítà rẹ̀ kó sì lọ sí ilé ìwòsàn láti lọ yẹ ara rẹ̀ nípa ohun ìtọ́jú yìí. Nígbẹ́kíni ó jẹ́ ohun tí yóò ṣe pàtàkì jù fún ọ lọ́la láti mọ ohun tí ó lè ṣe ní ojoojúmọ́ kí ó má ba à ṣe ìnira fún, kó má ba à jẹ́ ìnira fún, tí ó sì máa jẹ́ ọ̀nà tí oríṣìíríṣìí òògùn kó máa lòó ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Èyí tí dókítà bá sì pè fún náà ni kó máa lò. Kò ń ṣe ńpé yóò kàn máa lo òògùn bẹ́ẹ̀ kó sì máa lọ sí ilé ìwòsàn. Eléyìí jẹ́ ọ̀nà tí à ń gbà láti máa ṣèlera ara wa. Kí a máa lọ sílé ìwòsàn kí àìsàn tó dé. Eléyìí yóò máa jẹ́ kí ara rẹ kó má ṣe ìtọ́jú ìwọ̀n, kí ó bá rí ní oríṣiríṣi àǹfààní àti ohun tí ó tọ́ kí ara rẹ má bà á lè má di ara àgbà nígbà tí o wà ni kékeré. Náà ló jẹ́ ohun tí a lè gbà láti máa ṣe ní ojoojúmọ́ kí ara wa, kí ó má ba à lè wálẹ̀, kí a sì lè máa ṣe lè ara wa, a sì máa fọ ara wa mọ́ lára ìlera náà ni kí a má tún ara wa ṣe kí a má wẹ̀, ká má fọnú, ká má gé èékánná wa ká sì mọ nǹkan tí à ń jẹ sínú àgọ́ ara wa láti ara àwọn nǹkan lára ìlera náà ni tó àwọn ẹlòmìíràn máa ń gùn tó máa jẹ, wọ́n kò máa jẹ oúnjẹ pàṣùpáṣù, oríṣiríṣi oúnjẹ àti tó yẹ kó jẹ àti tí ẹ kò jẹ bá àwọn oúnjẹ mìíràn, ó máa ń fa àìsàn, ó máa ń gbọ́ ara, bíi rú magí tí ènìyàn bá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ àti magí, èèyàn yóò máa gbọ́ wọ́n, yóò máa sunmi yóò sì máa ba wẹ ẹ̀dọ̀ àti gòòrò tó ń gùn inú ènìyàn yóò sì máa bàjẹ́ díẹ̀díẹ̀ ẹ́ tí ènìyàn ò ní mọ̀ tí í ti ṣiṣẹ́ tán tí gbogbo inú rẹ̀ yóò fi bàjẹ́ tí yóò sì máa máa wa owó tó tó owó mílíọ̀nù tí yóò fi máa tún ara rẹ̀ ṣe tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n sì ti jẹ́ kó yẹ wá ọ̀nà tí à ń gbà láti máa ṣe ìtọ́jú ìlera ara wa kírú àwọn nǹkan wọ̀nyí má baà wá sínú ayé wa. Nítorí àwọn ẹlòmìíràn wọ́n lè máa mu owó láti fi tọ́jú ara wọn. Ṣùgbọ́n ó lè ṣe jẹ́ kó yẹ máa ń pe ó dára kí ènìyàn gbọ́ràn ju ẹbọ rúrú lọ.

Ṣé o fẹ́ràn láti máa rìn nínú àtẹ́gùn? Bẹ́ẹ̀ni, àtẹ́gùn jẹ́ ohun tí Ọlọ́run ti dá fún wa nínú ayé yìí, tí ó sì ti ní àǹfààní tí yóò sì máa ṣe nínú ara wa. Nítorí náà, kò sí bí ènìyàn ṣe lè fẹ́ gbé nínú ayé tí òun ò fi àtẹ́gùn kó fẹ́ sùn gan. Ó jẹ́ fáànù rẹ̀ ni ó ń tan, ó sì máa fẹ́ àtẹ́gùn sí ẹ lára. Látara pé kí ni, ó ti dandan kí ènìyàn máa mú òru látara nígbà náà tí òorun bá rán. Iru àwọn eleyìí jẹ́ oríṣiríṣi, àpẹẹrẹ ti o le máa ṣe ṣẹlẹ̀ laárin ènìyàn tí ooru bá sì mú yan tí kò bá sí àtẹ́gùn. Ara rẹ yóò máa ṣo, ara yìí ó máa ń yun e, àwọn nǹkan wọ̀nyí ó sì jẹ́ ohun tí kò ṣe àra loore láti ará pè kí ń iléra. Ó ṣe pàtàkì láti máa ní lọ́pọ̀lọpọ̀. Ni o se je oríṣiríṣi ọ̀nà ti ènìyàn le gba fẹ́ràn ategun. Bí o fẹ́ mí gan an, àtẹ́gùn ni o máa fi mi. Bí o fẹ́ lanu, àtẹ́gùn ni ó jadè. Nítorí pe kini, ategun wa lára ohun ti Olorun ti fi da àwọn ènìyàn sínú aye ti o si fi afẹ́fẹ́ si torí tí ó bá ṣi afẹ́fẹ́ fún odindin ọjọ́ kan, gbogbo ènìyàn àti ohun tó wà nínú ẹ̀dá ayé yìí, òní yóò ku pátápátá. Látara ni pé kí ni, a sì jẹ́ ẹni tí ó fẹ́ràn àtẹ́gùn kí a sì máa rìn nínú rẹ̀. Nítorí oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì.